Ṣé o fẹ́ràn jíjó? Ijó nìyẹn. Ṣé mo fẹ́ràn ijó? Ha! Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn ijó gan. Mo fẹ́ràn ijó gidi gan gidi gan lọ́ àmọ́, bí abìyànrin bí mo ṣe ń dàgbà sí ni ijó jíjó mi ló ń lọlẹ̀ sí. Ṣùgbọ́n ìgbà tí mo wà ní kékeré, ah, mo máa ń jó, àwọn àjó ní, ẹ́, sitting room wa ní, ẹ́, yàrá ìjókòó tí gbogbo mọ̀lẹ́bí máa ń pé jọ, a máa jó. Tà tó máa ń fi ìga gbàga ta ló lè jó ju, èmi wọn jó, ìwọ ló lè jó. Nígbà ẹ́, mo ṣẹ̀ ní, ẹ́, ọmọ àbúrò màámi tó ń gbé lọ́dọ̀ wa ngba ẹ̀, ó wà lọ́dọ̀ àwọn ngbà ẹ̀, a jọ́ máa ń ṣe eré. Ọjọ́ máa ń figa gbàga ijó ni, tà a máa jáwilo tà a máa jó máa ko sá. Lẹ́ inú, a tún jó jó jó jó. Nígbà tó tún yà gan, mo òun tún lọ join ní ẹgbẹ́ oníjó kan ní school, tó jẹ́ pé ó máa ń sọ̀ masọ̀t tó máa ń fò, ó máa ń ṣe gbó gbo ẹ̀, ó tún máa ń bá wọn jó jó àwọn break dance yẹn. Amon emi, gbogbo ijó tèmi kò jó láàárín mọ̀lẹ́bí lọ. Èmi ò ń jó níta pé jó jó jó jó níta. Lẹ́yìn kí wọ́n máa fi àwọn ẹ̀sìn pé wọ́n ṣà màá rí á mí yẹn pé mo mọ jó jó, ṣùgbọ́n èmi ò kí ń jó níta ni. Àmọ́ kan iṣẹ́ tó wà lọ́dọ̀ tèmi nìyẹn. Ọ̀ ní sí ijó, tí bá wà láàárín àwọn ọ̀rẹ́ àtàwọn mọ̀lẹ́bí sí family, mo máa ń jó gan. Mi ò lè parọ́ yẹ̀, mo máa ń jó gan gidi gan. Mo máa dára yá, tún máa túra ká, tún inú ẹna máa dùn, tún inú gbogbo èèyàn tó wà ní às- àà ẹ́, ní agbègbè nínà án máa dùn. Tínú everybody dẹ̀ máa kún. Ah, mo fẹ́ràn ijó. Òun ló fi jẹ́ kí n wá like Gómìnà Ọ̀ṣun tó jẹ́, ẹ́, àbúrò bàba Davido, tó ni Davido pẹ̀, olórin, olórin Afrobeat tó popular ní Nigeria. Ǹkan tó fi jẹ́ kí n like bàbá ẹ̀ ni. Ah, bàbá ẹ̀ ń jó. Gómìnà ẹ̀ ń jó. Nígbà kan tó tẹ̀ tó di Gómìnà, Senator ni wọ́n tẹ́lẹ̀. Orúkọ tí gbogbo ẹ̀yàn fún wọn ni Dancing Senator. Bàbá ẹ̀ ń jó, wọ́n ń jó. Lẹ́yìn ẹ lémi náà ṣẹ̀ wá lọ wádìí, wádìí, wádìí, mo gbá research, mo wádìí dáadáa. Mo ṣà wá ń ka pé ah, nígbà tí bàbá gan fẹ́, fẹ́ ìyàwó wọn, ọmọ Igbo ni ìyàwó wọn ni ìlú Nigeria. Bàbá lọ síbẹ̀ pẹ̀lú orin ìṣe tẹ́rí tẹ́rí tí bàbá ń jó, tó ń kọrin tó ń jó ń jó fún bí ojó mẹ́ta gbà kó wá. Bàbá fi ṣe àríyá náà, fi dàríyá náà, fi ṣe gbó gbo ẹ̀. Tí bàbá náà dẹ̀ ń jó, tó dẹ̀ ń ṣe gbogbo gbẹ̀. Tí, tí táwọn àna gan tó ń fi yan ọ̀dá tó ń fi inú wọn fẹ́ ọdún pa. Ah, mo like bàbá ẹ̀ gan. Ọlọ́run kan tẹ̀ ṣé ń pé èmi jẹ́ ọmọ Ọ̀ṣun ni. To ba lọ jẹ́ pé ọmọ Ọ̀ṣun ni èmi ni. Ah, màá súnmọ́ pẹ́kípẹ́kí o. Ọjọ́ máa jó ni. Ẹ̀mi gan máa wà nú band wọn nítorí tó bá free set, wọ́n máa, wọ́n máa yan Ọlọ́run gan pẹ̀lú ijó. Bí ọba ẹ̀ ṣe tóbi tó sanra tó, wọ́n máa ń jó o. Wọ́n tún máa fi ijó yẹn náà tún wọn máa fi yan Ọlọ́run tó máa wà máa kọrin popular ní wọn. Èmi ni wọ́n ló yé. Kò le yé ẹnìkan. Ìdí tí mo fi yín bàbá jèsí ni kan ló yé. Bàbá yẹn nice. Wọ́n dẹ̀ ń jó dáadáa. Wọ́n ń jó yati. So kò jẹ́ bó ṣe jẹ́ nìyẹn. Mo fẹ́ràn ijó. Àwọn àbúrò mi náà dẹ̀ ń jó, bọ̀ wọ́n ò lè fi wé ijó tèmi tí wọ́n á dẹ̀ ti ṣe gbogbo ǹkan tí wọ́n fẹ́ ṣe. Ah, ìyàwó tèmi náà ń jó. Ó ń jó. Ọmọ wa náà là ń gbàdúrà fún un tó ń bọ̀ lọ́nà kí ó náà mọ jó jó dáadáa. Ọmọ mọ jó jó. Ìyàwó mi náà ń jó. Ọ̀un náà bí èèyàn bí tèmi ni. Kò fẹ́ máa jó níta rárá. Inú léèlè òun náà ti fẹ́ máa jó. Kò jẹ́ bó ṣe jẹ́ nìyẹn. Mo fẹ́ràn ijó gidi gan. Mo dẹ̀ like ijó pa. Ní mọ̀lẹ́bí wa, a ń jó. Mama tó bí mi gan, o ń jó. Ó ń kọrin. Ó dẹ̀ ń ṣe gbogbo ẹ̀.

Kí ni àwọn ohun tí o féràn lórí pizza? Ah! Àwọn nǹkan tí mo féràn lórí pizza, ó ṣe díẹ̀, ó pò o. Bi mo ṣe wà í, bí i mo máa ń like kí n máa fi rí ẹran àti ẹran, ẹran màlúù àti ẹran, ẹran adìẹ lórí pizza mi. Mo máa ń like e gan, kí ẹran pọ̀ lórí pizza mi. Mo like eran jijẹ, so iyen ni mo like bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí mo like, tí mo féràn jù ni, tí mo féràn jù lórí pizza ni kí ẹran wà lórí pizza mi. Lẹ́yìn náà, kí ló tún kù yẹn náa o. Ẹ̀n, pepperoni pizza ná àbí kí ni wọ́n ń pè iyen naa. Teran báwa nibe ko saa ta lẹ́nu die, ki oríṣìíríṣìí, oríṣìíríṣìí èlò náà kó wà lórí rẹ̀. Mo máa n like kí n máa jẹ pizza ṣà. Kí n dẹ̀ máa rí, kí n máa rí pé mo ń jẹ ẹran nínú. Bo ti e jẹ ẹran màlúù ni o. Ó dẹ̀ tí wà jẹ́ ẹran adìẹ ni. Mo ò fẹ́ràn ẹbẹ̀. Be mi se fẹ́ràn ni, Iyẹn nìyẹn. Kò jẹ́ bó ṣe jẹ́ o.

Irú kọ̀mpútà wo ni o ní? À, irú kọ̀mpútà tí mo ní, òun ni laptop tí a máa ń gbé ṣẹṣẹ. Mo ní laptop kọ̀mpútà. Kọ̀mpútà yẹn dẹ, fẹlé o ṣe iṣẹ́ tí mo fẹ́ ṣe. HP dẹ ni kọ̀mpútà yẹn, HP laptop. So, mo rà á ní ọdún tó kọjá ní tuntun ní èlò tí ẹ níná, bí i four hundred and fifty thousand ni mo fi ra ní ọdún tó kọjá. So, laptop yẹn náà ni òun náà mo ń lò. Ó wúlò fún mi nítorí pé mò ń kàwé, mò ń ṣe master's mí lòwo MBA. So, òun ni mo fi ń kàwé, òun ni mo fi ń ṣe àwọn nǹkan tí mo ní láti máa fi kàwé, láti máa fi ṣe iṣẹ́ gan-an ní ọ́fíìsì. Kíni ó ṣẹlẹ̀ pẹ̀lú ère.